Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, kódà ní ilé ìjọsìn àbí ní ibi iṣẹ́ nígbà tí a bá ní ìpàdé àwọn òṣìṣẹ́. Tí n bá ní láti ṣàlàyé nípa bí ọ̀rọ̀ ìṣe ṣe ń lọ, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè. Ní ilé ìjọsìn, nígbà tí a bá fún mi ní ohun kan láti ṣe, bóyá láti gba oore àbí ìdá mẹ́wàá láti bá àwọn ará ìjọ sọ̀rọ̀, mo máa ń lo ẹ̀rọ ìgbóhùnsókè.

Mo ma ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ nípa nínu ṣuuru àti nípa fífara balẹ̀ láti wo ohun tó fa ìṣòro àti láti ronú ọ̀nà oríṣiríṣi láti tán ìṣòro wọ̀nyí. Mí o n jẹ́ kí ìṣòro máa dárí mi, mo ma n ní ṣuuru láti atí fara balẹ̀ láti yanjú ìṣòro eleyi tí mo bá kojú lẹ́nu iṣẹ́. Nítorí ó ṣe kókó kí ìṣòro náà yanjú, mo ní láti farabalẹ̀ láti tán ìṣòro náà.

Bẹ́ẹ̀ni, mo má ń fẹ́ràn láti lo ẹ̀rọ-ìgbésókè nígbà tí mo fẹ́ bá ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn sọ̀rọ̀. Ìdí ni wí pé tí mo bá fẹ́ bá ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn sọ̀rọ̀, mo máa fẹ́ràn kí wọ́n máa gbọ́ mi dáadáa, kí wọ́n máa gbọ́ mi yékéyéké. Eléyìí ni ohun tí ẹ̀rọ-ìgbésókè wà fún, láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, kí wọ́n lè gbọ́ ẹni yékéyéké. Ìdí ni èyí tí mo fi fẹ́ràn láti máa lò ó.

Rárá, mi ò kí má n fin turari nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó kórìíra èéfín lọ́pọ̀lọpọ̀, kò bá jẹ́ eefin olóhun dídùn, mo kórìíra èéfín nítorí wípé nígbàtí bá wà níbi tí a ti n tú u, sẹ́ tùrárí àbí i se èéfín kan tàbí ikejì, wọ́n má ń dín mi nímú, kò kí n jẹ́ kíráyè mi dáadáa. Idi ni yii tí mi ò fi n fin turari.

Ní ọ̀pọ̀ ìgbà nígbà tí ojò bá ń rọ̀, tí ó bá ka mi mọ́ ìta, mo máà ń gbìyànjú láti sá fún ojò, láti yà síbí kan tí ojò ti nípá mi, má a dúró títí tó jo, màá fi dáa kí i tó tẹ̀síwájú nínú ìrìnàjò mi. Tóbá jẹ́ pé ilé ni mò ń lọ tí mo kò ní ibi iṣẹ́ tí ojú bẹ́ẹ̀ náà tún sì bẹ̀rẹ̀ tó rárọ̀ fẹ́ẹ́rẹ́fẹ́, mo máa wọnú rẹ̀ nígbà tí mo ti mọ̀ wípé ilé ni mò ń lọ.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ibi orin ohùn ni ọdún tó kọjá, ìyẹn ni oṣù kejìlá, ìyẹn oṣù tó parí ọdún ni wọ́n pe olórin kan wá sí agbègbè mi. Olórin tí mo sì nífẹ̀sí lọ́pọ̀lọpọ̀ ni èmi àti ọ̀rẹ́ mi ni a bá dìjọ lọ láti lọ wo olórin ọ̀hún àti láti gbọ́ àwọn orin dídùn tó ní láti kọ. Ìrírí náà jẹ́ ìrírí tí mo nífẹ̀sí lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ní ilẹ̀ Yorùbá, gbogbo orúkọ ló ní ìtumọ̀ tirẹ̀, àti nípa bí a ṣe bíni, àbí nípa ohun tí ọmọ náà mú wáyé nígbà tí ó wáyé, àti ohun tó so mọ́ ọmọ náà nígbà tí a bí i. Ohun ló máa ń mú orúkọ tí a máa ń sọ ọmọ jáde. Ní títì èmi, a máa pè mí ní Oríyọmí nítorí nígbà tí a bí mi, ó lóhun kékeré tí màmá tó bí mi là kọjá. Ìdí nì í tí wọ́n fi ń pè mí ní Oríyọmí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a tin dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá fẹ́ jáde kúrò nílé, tí n bá gbé ọkọ̀ mi jáde, tí n bá lọ sí ojú pópónà láti lọ wá ọkọ̀, tí n bá rí ọkọ̀ tó ń bọ̀ lọ́ kan, màá jọ̀wọ́ síi láti dà á dúró, ọkọ̀ náà yóò sì dúró. Àmọ́ nígbà míràn, mo máa ń lọ sí pápá ibi tí a ti ń wọ ọkọ̀, níbi tí ọkọ̀ òrisirisi wà láti wọ ọkọ̀ lọ ibi tí mò ń lọ.

Rárá mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, bó tẹ́ jẹ́ pé ó jẹ́ iri ri tí mo ní lọ́kàn láti ṣeré ní lọ́jọ́ kan. Ìdí ni wípé mo máa ń wò ó ní orí amóhùnmáwòrán nínú fíìmù, mo máa ń rí bí ọkọ̀ ojú irin ṣe rí, ó sì máa ń ṣe mí bẹ́ẹ̀ ni wípé kí n wọ ọ́. Àmọ́ mo mọ̀ wípé láìpẹ́ láì jìnnà, bóyá nínú ọdún yìí, màá gbìyànjú láti wọ ọkọ̀ ojú irin.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìwé kíkà ní ọ̀pọ̀lọpọ̀. Ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí tí mo sì máa ń ṣe ní ọ̀rẹ́ kó ọ̀rẹ́. Oríṣiríṣi ìwé ni mo máa ń kà; nípa bí a ṣe lè ṣe àṣeyọrí lẹ́nu iṣẹ́, nípa bí a ṣe lè ní tẹ̀síwájú ní ilé ayé, nípa ọ̀rọ̀ ìgbéyàwó àbí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Rárá ìwé oríṣiríṣi bẹ́ẹ̀ ni mo máa ń kà.

Bẹ́ẹ̀ni, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí, kódà papá jùlọ olùṣètò ẹ̀rọ kọ̀m̀pútà mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti béèrè ìrànwọ́ láti ọwọ́ wọn. Nítorí pé ní ìgbà kan tí mo ní ìdojúkọ lórí sọfítìwẹ́à mi tí kò ṣíṣẹ́ dáadáa, mo ní láti bá wọn sọ̀rọ̀, wọ́n sì ran mi lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti yanjú ìṣòro tí mo ní ní àkókò náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Kódà bí ẹ̀ẹ̀mẹ́ta lóṣù ni mo máa ń kọ ìròyìn nípa iṣẹ́ tí mò ń bójútó. Iṣẹ́ tí mò ń bójútó ó ní í ṣe nípa ìròyìn kíkọ lọ́pọ̀lọpọ̀. Nígbà tí ohun kan bá ṣẹlẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ ní ibi iṣẹ́, mo máa ń kọ ìròyìn. Ìgbà míràn, àwọn ọ̀gá mi lè sọ wí pé kí n kọ ìròyìn nípa ohun tí ó ṣẹlẹ̀ láti bí oṣù kan sẹ́yìn.

Àṣà tí ẹbí mi máa ń ṣe, òun ni wípé tí ìkannú à bá fẹ́ ṣe ọjọ́ ìbí níbikíbi tí onítọ̀hún bá wà, bóyá ilẹ̀ òkèrè àbí ó wà ní àyíká àbí ní agbègbè, gbogbo wa ní láti pàdé láti kọrin papọ̀, kọrin ọjọ́ ìbí fún ẹni tó bá ń ṣe ọjọ́ ìbí láàrín wa. Eléyìí tí di àṣà eléyìí tí a máa ń ṣe ní òrékoore fún ẹnikẹ́ni tó bá ń ṣe ọjọ́ ìbí láàrín wa.

Àwọn Yorùbá ní yíniyíni ká lè ṣe mí. Nígbà tí a bá fún mi ní oríyìn nípa ohun tí mo ti ṣe, nípa iṣẹ́ tí mo ti ṣe, tàbí iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́, mo máa ń gba oríyìn yìí gẹ́gẹ́ bí i ìpèníjà láti ṣe dáadáa si. Mi ò jẹ́ kó ń wò mí lórí, mi ò sì jẹ́ kó ń wò mí lẹ́wu láti máa ṣe dáadáa àbí ṣe déédé bí mo ti ń ṣe tẹ́lẹ̀ lọ.

Mo máa ń dábò ayé kankan mi lórí íńtánẹ́ẹ̀tì nípa má fi ṣe àfihàn rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì nítorí ọ̀pọ̀ àwọn ènìyàn, gbogbo ohun tí wọ́n ṣé lè nínú ayé wọn, gbogbo ohun tí wọ́n gbé lé ayé ṣe, gbogbo ẹnọ máa ń kó sí orí íńtánẹ́ẹ̀tì. Èyí máa ń fá nígbà míràn kí ohun kankan wọn kó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì. Àmọ́ ní tìtì mi, mo ma n ṣe àkíyèsí àwọn ohun tí mo ma n fi sórí íńtánẹ́ẹ̀tì.

Ọ́fíìsì mi máa ń ṣí ní dédé ago méje, àbọ̀ ní òwúrọ̀ kùtùkùtù. Iyẹ́ni láti ọjọ́ ajé títí dé ọjọ́ àbámẹ́ta àbí ọjọ́ ẹtì nígbà mìíràn. Nítorí pé nígbà mìíràn a máa sọ pé ka wá ní ọjọ́ ẹtì eléyìí ti ń ṣe ọjọ́ kejìlá àárín ọ̀sẹ̀. Àmọ́ nígbà mìíràn mo máa ń lọ. Ìgbà mìíràn kẹ́dẹ̀rí mi ò ní lọ torí kì í ṣe dandan.

Bẹ́ẹ̀ni, etí mi dára kódà ó ń gbọ́ràn yékéyéké. Kódà nígbàtí a bá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nígbà mìíràn ní ẹ̀gbẹ́ mi tí àwọn ènìyàn kò fẹ́ kí n gbọ́, etí mi máa ń kó díẹ̀ nínú ọ̀ro ẹ́. Mo máa ń gbọ́ ohun tí wọ́n bá sọ kẹ́tẹ́kẹ́tẹ́ nígbà mìíràn. Eléyi fi han dáju wípé etí mi dára.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ọ̀pọ̀ ìgbà àti nígbà mìíràn torí ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣiṣẹ́ ní àti ilé. Nítorí iṣẹ́ láti ilé máa ń fún mi ní àkókò dáradára, màá lo àkókò iṣẹ́ fún iṣẹ́, màá sì lo àkókò ìdáwámí fún ìdáwà. Àkókò tí mo ń lò láti wọ mọ́tò lọ ibi iṣẹ́ kò ní sí níbẹ̀ èyí tí mo n lò láti fi wọ mọ́tò padà wá sí ilé kò ní sí níbẹ̀. Nítorí náà mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ láti ilé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a pín oúnjẹ mi, àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Nígbà tí mo bá rí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé kò jẹun àbí mo gbé oúnjẹ dá ní àbí mo ra oúnjẹ tí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kò sì jẹ́ nǹkan kan, mà á fi lọ wípé ṣé ó nífẹ̀ẹ́ síi. Tó bá ní òun nífẹ̀ẹ́ láti jẹ inú oúnjẹ tí mo ń jẹ, mà á mú síbí fún un kó un náà jẹ nínú rẹ̀. Nítorí ẹ́, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú ẹni tí kò bá ní oúnjẹ.

Omi tí mo máa ń mu, ó máa ń to omi náà ra mẹ́wàá ní ojúmọ́ kan. Omi náà ọra méjì òun ló máa fún wa ní lítà kan, mẹ́wàá sì máa jẹ lítà márùn ún. A jẹ́ wípé ní ojúmọ́ kan, mo máa ń mu omi lítà márùn ún ní ojúmọ́ kan. Mo fẹ́ràn omi lọ́pọ̀lọpọ̀ kó dà tí ń bá ń jẹun lọ́wọ́, bí bá ṣe ń gbé síibi méjì àbí mẹ́ta, mo máa ń mu omi si, kí oúnjẹ inú mi lè bá lọ geerege.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé, ó ti ṣe díẹ̀. Kódà mo fẹ́ lè sọ wípé ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ti Fásitì, òun ni mo ti lọ sí ilé ìkàwé kọ́yin. Nítorí ní agbègbè mi kò sí ilé ìkàwé kankan tí ó wà ní tòsí. Ìdí ní yìí tí ó fi jẹ́ wípé ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé kọ́yin. Àmọ́ mo máa ń kàwé nígbà mo bá wà nílé àbí nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ tí mo ní àkókò tèmi, mo máa fi ń kàwé.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi ó jẹ́ ọjọ́ tí máa ń ṣe pẹ̀lú àrà ọ̀tọ̀. Àwọn ẹbí mi gbogbo wa á wá sí ilé ẹbí wa, gbogbo àwọn èèyàn á wá, àwọn tó wà nílẹ̀ òkèèrè gbogbo wọn á wá láti wá bá mi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ó sì jẹ́ ohun tí ó máa ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí ìfẹ́ á pọ̀ látọ̀dọ̀ ẹbí, látọ̀dọ̀ ará, gbogbo wọn ni yóò fi ìfẹ́ wọn mi tí wọn ó sì kí mi kú ọjọ́ ìbí.

Mo máa ń fẹ́ràn láti jẹ oúnjẹ alẹ́ mi kó tó tó ago mẹ́jọ aṣalẹ̀, kó dá nígbà mìíràn, ago méje ni mo máa ń jẹ oúnjẹ aṣalẹ̀. Ìdí ni wí pé, ó dára láti tètè jẹun ní aṣalẹ̀, nítorí kí oúnjẹ náà lè bà lọ gèrègè, kó sì má bà fún ni ní ìyọnu ní òru àbí ní àárọ̀ ọjọ́ kéjì kí wọ́n bà fá inu ríro.

Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ọjà, òun ni ọ̀sẹ̀ tí ó kọjá. Nígbà tí mo lọ ra àwọn ohun kọ́ta ni méjì tí a ti lò tán nílé, àwọn oúnjẹ àti ìpara, òun ni mo lọ rà ní ọjà. Níkẹ́tẹ́ tí mo dé ọjà tí mo bèrè àwọn ohun tí mo fẹ́ rà, ni mo wá rí pé àwọn ohun kan kan ti gbé owó lórí. A mo wá wò pé níbo wá ni economy ń lọ báyìí, àmọ́ a dúpẹ́ lọ́ọ̀ọ́ Ọlọ́run pé owó wà láti ra ohun tí mo fẹ́ rà.

Ní òwúrọ̀ tí n bá jí, tí n bá ti se tán àti lọ ibi iṣẹ́ tí mo sì fẹ́ jẹun, mo ma ń fẹ́ràn kí n má jẹ oúnjẹ tí ó jẹ́ òkèlè. Mi ò fẹ́ràn kí n má jẹ oúnjẹ tó jẹ́ bí òkèlè rara. Nítorí mo ti ṣákíyèsí pé ní ọ̀pọ̀ ìgbà tí n bá jẹ oúnjẹ olókèlé, ó ma ń jẹ́ kí oorùn máa kun mi níbi iṣẹ́. Ní ọ̀pọ̀ ìgbà mo ma ń fẹ́ràn láti jẹ oúnjẹ tí kò ní agbára púpọ̀ bí i búrẹ́dì àti tí àwọn ohun bẹ́ẹ̀ yẹn.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àwọn tó ń gbé ní ẹ̀gbá ọ̀tún mi, tó ń gbé ní apá òsì ní iwájú ilé mi àti ẹ̀yín ilé mi, gbogbo wọ́n ni mo mọ dáadáa. Àwọn náà sì mọ̀ mi. Kódà ó ní ìpàdé àdúgbò tí a máa ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Iyẹn ní àárọ̀ ọjọ́ àìkú ni a máa ń ṣe ìpàdé yìí. Ìpàdé yìí ó ran àwọn aládùúgbò lọ́wọ́ láti mọ ara wa dáadáa.

Nígbà tí mo bá fẹ́ lọ sùn ní alẹ́, mo máa n fẹ́ràn kí n má wo ohunkóhun sùn. Àmọ́ mo máa ń lo aṣọ ìbora láti bo ara mi, nítorí wípé nígbà tí òtútù bá mú lóru, kí òtútù yẹn má bàá pọ̀ jù. Àmọ́ tí mo bá fẹ́ lọ sùn, mo fẹ́ràn kí n wà ní ihòhò ọmọlúàbí, nítorí wípé tí n bá wọṣọ sùn, ó má ń nimí lára, mi ò sí nífẹ̀ẹ́ rẹ̀ rárá.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilẹ̀, bọ̀ kì í ṣe lọ títí nítorí ohun tí mo kà ní ilé ìwé ẹ̀kọ́ gíga, wọ́n sàlàyé fún wa bí a ti ń ka àwòrán ilẹ̀, àmọ́ bó tilẹ̀ jẹ́ pé nǹkan tí mo lọ kà ní ilé ẹ̀kọ́ gíga kò fi bẹ́ẹ̀ ní ṣe pẹ̀lú àwòrán ilẹ̀, àmọ́ wọ́n kàn sàlàyé díẹ̀ ní ṣókí ohun tí àwòrán ilẹ̀ jẹ́ àti bí a ti ń kà á.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń dá kọrin. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá sì ń dá kọrin yìí, mo ma kọrin kẹ́lẹ́ ohun mi ò kí n lọ sókè. Idi ni wípé mi ò fẹ́ ní ará lé mi lára àbí i kẹ́ ará ibi iṣẹ́. Kódà nígbà mìíràn nígbà tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, mo ma kọrin kẹ́lẹ́ nítorí mi ò fẹ́ dí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi lọ́wọ́.

Ní igbá tí ó bá di òwúrọ̀, ẹ̀rọ alágbèéká mi, òun ló máa ń jí mi ní dédé aago márùn ún. Yóò ti kọ́kọ́ dún ni nkan bí i aago mẹ́rin àbọ̀. Nígbà tí ó bá dún ni àkókò yìí, màá ti jí sára, àmọ́ màá sùn padà. Àmọ́ orun tí n bá sùn ní àkókò yìí kì í ṣe órun asùn wọra. Níkẹ́tẹ́ tí ó bá dún ni aago márùn ún, màá díde lórí ìbùsùn mi, màá sì gba àdúrà. Lẹ́yìn tí n ba gba àdúrà tán, màá díde láti lọ ṣe àwọn ohun tí mo fẹ́ ṣe láti gbáradì láti máa lọ ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò nítorí mo mọ̀ pé eleyii ṣe kokoó nítorí ní ìgbà mìíràn omi má a ṣàdédé lọ, tó jẹ́ wípé àwọn oni iná mọ̀nàmọ́ná wọ́n má a kọ wọ́n ní mú iná dé, a sì le rí iná lò láti fi gbé omi sókè. Ídì nìyí ni a ṣe ní àgbàlá òjò. Òjò tí ó bá rọ̀ tí ó bá ṣe sínú àgbàlá, òun la má a lò níjọ́ tí omi bá ṣàdédé lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáadáa nítorí pé ó ṣe kókó ṣe pàtàkì àti wípé ní ọjọ́ tí mo bá nílò èyíkéyìí nínú àwọn fáìlì mi, mo máa ń lọ mọ ibi tí máa ti mu àti láti mọ ibi tí n máa ibi tí ó wà. Ìgbà míràn kẹ́rẹ̀, àwọn fáìlì mi mo máa ń fi sórí ayélujára.

Mo ma n ṣe àwọn ètò ímeèlì mi bí wọ́n ṣe ṣe kókó sí àti bí wọ́n ṣe ṣe pàtàkì sì. Nítorí wípé mo mọ̀ pe ó ṣe kókó, ó ṣe pàtàkì. Nígbà míràn mo ma n ṣe àwọn àtúntò àwọn fáìlì tó ní ṣe pẹ̀lú iṣẹ́, mo ma n ṣe wọ́n sí ojú kan. Èyí tó ní ṣe pẹ̀lú àtọ̀dọ̀ ẹbí àti ara, mo ma n ṣe àwọn náà sápá kan. Èyí tó ní ṣe pẹ̀lú lílo ọkọ̀ òfuurufú, àbi rira oúnjẹ, àbí ṣíṣe ohun kan tàbí èkejì lórí ayélujára, mo ma n fi àwọn náà sí apá kan.

Bẹ́ẹ̀ni ojú mi dára, kódá orí ran kedere kedere. Mi ò ń lo gíláàsì ojú nítorí pé ojú mi ń ṣiṣẹ́ dáradára. Mo lè rí ohun tó bá wà látọ̀ọ́kan, mo lè rí èyí tó bá súnmọ́. Mo sì lè rí èyí tí kò súnmọ́ bákan náà. Ìdè niyi tí mo fi sọ wípé ojú mi oń ṣiṣẹ́ dáradára. Ọ̀ún ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ìgbà òun ni wọ́n ti ń bá ni wò jú ọ̀fẹ́ nílé ìjọsìn. Mo má n ṣe àwọn ìdánwò ìwọ̀nyìí, wọ́n sì sọ fún mi pé ojú mi ń ṣiṣẹ́ dáradára.

Rárá, mi ò kí ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí wípé mo lè sọ̀rọ̀ dáadáa, ohùn mi sì ja gère gère. Ohùn náà ni mo ṣe ń sọ̀rọ̀ yí. Ẹ ri pé ohùn mi já gère, mo sì lè sọ̀rọ̀ dáadáa. Ìdí nìyí tí mo fi nílò ẹ̀rọ ìrànwọ́ ohùn, àbí láti gbo ohùn mi sókè àbí láti lè sọ̀rọ̀ dáadáa.

Ajòdún yìí tí mo féràn jù òun ní Ajòdún ti Kerésìmesì. Èyí ni ọjọ́ ìbí ti àbí Jésù Krìstì. Ayẹyẹ ọjọ́ ìbí ti àbí Jésù Krìstì èléyìí ti a máa ń ṣe ní oṣù kejila oṣù tó kẹ́yìn nínú ọdún. Ó jẹ́ àkókò àjọ̀dùn tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọ́pọ̀, tó sì máa ń wú mi lórí, tó sì máa ń mú mi ránti ibi tí a ti ń bọ̀ àti ibi tí a ń lọ, àtúnú àwáṣẹ̀ ní ayé.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí n bá fẹ́ jáde tí mo gbé ọkọ̀ mi, mo máa ń wo orí ayélujára láti wo àwọn ibi tí ìdènà ọkọ̀ wà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí wípé kí n má ba lọ bọ́ sínú ìdènà ọkọ̀. Nígbà tí bá ti ríi wípé ìdènà ọkọ̀ wà ní apá ibi kan, mo máa ń gbìyànjú láti yẹra fún apá ibẹ̀. Mo máa lọ gba ọ̀nà mìíràn eléyìí tí ó já sí ibi iṣẹ́ àbí tí ó já sí ibi tí mò ń lọ. Báyi ni mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀ tí mo sì máa ń yá yẹra fún tàbí yàgo fún.

Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ ni òun ni wípé ibi tí mò ń gbé ó fi, ó ṣe bẹ́ẹ̀ ó na ṣẹ̀ sí ibi iṣẹ́ díẹ̀. Torí náà nígbà mìíràn mo máa ń pẹ́ dé ibi iṣẹ́ àmọ́ pípẹ́ dé mi nàa ó lè má ju pípẹ́ dé ìṣẹ́jú mẹ́ẹ̀wá tàbí ọgbọ̀n ìṣẹ́jú ní ìgbà mìíràn. Àwọn ìdojúkọ tí mo máa ń rí nìyẹn àti wípé bí ẹ tí sọ ìdènà oko nígbà mìíràn kò sí bí mo ṣe lè sá fún tó, mo sì máa tó padà wọnú rẹ̀ ni eléyìí máa ń fa kí ń pẹ́ dé ibi iṣẹ́

Lọ́wọ́ lọ́wọ́ báyìí mi ò kí máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, àmọ́ ó ní ilé iṣẹ́ kan tí mo ti ṣiṣẹ́ rí tó jẹ́ wípé ohun tí wọ́n ń lò láti fi ṣe ohun tí wọ́n ń ṣe, ariwo rẹ̀ má ń pọ̀ gan an. Kódà àwọn ni wọ́n má ń bùn wá ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ eléyìí láti fi bo etí wa nítorí ariwo wọ̀nyí tí eeyan bá lè gbọ́ fún ọ̀pọ̀ ìgbà fún ọjọ́ pípẹ́, ó lè fa kí ǹkan ṣe etí àbí kí etí dì.

Gẹ́gẹ́ bí ọkùnrin, mi ò fi bẹ́ẹ̀ máa ń wojú àwòrán ní gbogbo ìgbà. Kódà ní ìgbà mìíràn tí bá ń lọ sí ibi iṣẹ́, mo má ń gbàgbé láti wojú àwòrán láti wo bí ojú mi ṣe rí. Àmọ́ ní ẹ̀ko kan tí ń bá rántí, mo máa ń wojú àwòrán lẹ́yìn ìgbà tí mọba mura tán láti máa lọ ibi iṣẹ́, màá ń wo bí ojú mi gún igi, màá sì wo bóyá aṣọ tí mo wọ ó dúró dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aago ọwọ́. Mo nífẹ̀ẹ́ láti máa lo aago ọwọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ìgbà nígbàtí mo bá fẹ́ jáde tí mo ní òde pàtàkì. Kódà nígbà mìíràn tí bá ń lọ ibi iṣẹ́, mo máa fẹ́ràn láti lo ago ọwọ́. Ìdí ni wípé ó ma rọrùn fún mi nígbàtí n bá fẹ́ wọ aago kí n wọ ago ọwọ́ láti yẹ aago wò, ju kí n mú ẹ̀rọ alágbèéká mi lọ. Nítorí ẹ̀rọ alágbèéká mi nígbà mìíràn o le wà nínú àpò mi àbí kó wà ní ibi tó jìn sí mi. Àmọ́ aago ọwọ́ ma jẹ́ kó rọrùn fún mi láti wọ aago.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Nígbà mìíràn, àwọn ènìyàn máa rò wípé ọkùnrin ò kí mọ bí a ti ń se oúnjẹ. A mọ̀ mí gẹ́gẹ́ bí ẹni kan mo nífẹ̀ẹ́ láti máa dáná kí máa ṣe oúnjẹ. Nítorí náà olólùfẹ́ mi máa ń fi sọ̀rọ̀ nígbà mìíràn wípé, à á, àkọ mi ti pọ̀ jù. Ṣé nítorí mo ṣá ti mọ́ iná dá? Nítorí mo ṣe máa ń ṣàkọsọ́ òun nípa olóunjẹ dé.

Rárá, mi ò kí máa n se yoga. Bo tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ohun tí mo nífẹsí láti má ṣè ntorí mo má ń wò lórí ẹ̀rọ ayélujára. Mo sì má ń wò ní orí amóhùnmáwòrán bí àwọn ènìyàn ti n ṣe. Àmọ mo rò wípé ó dàbí eni pé mi ò le ṣe mọ́. Wipè o ti kọjá, ká nígbà tí mo ṣe wà ní ọ̀dọ̀ dáadáa ni, ó ṣeéṣe kí n gbẹ̀yẹ̀wò, kí n dán an wò, kí n wo bó ṣe ríi bóya o má jẹ́ ohun tí má nífẹ́ sì láti má ṣè.

Àwọn áàpù tí mo máa ń lò ju òhun ni WhatsApp àti ìta fi ń tẹ àjíṣẹ́ àti ìta fi ń pe. Tí WhatsApp yìí òhun ni mo máa ń fi ṣe àtẹ̀jíṣẹ́ àti láti pe àti láti ṣe ìpe fídíò sí àwọn ẹbí àti ọ̀rẹ́. Tí WhatsApp yìí gan gan ni mo nífẹ́ sí lọ́pọ̀lọpọ̀ nítorí bí a ti ṣe ṣe láti fi lè pe àwọn ọ̀rẹ́ lọ́fẹ̀ẹ́.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ní ìgbà míràn níbi tí iṣẹ́ bá pọ̀, tó bá tó àkókò kí a máa lọ lé, àwọn ọ̀gá wa yóò sọ fún wa wípé ka ṣi dúró, ka ṣiṣẹ́ wákàtí kan tàbí méjì mọ́. Tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ tí a bá ṣe ní aṣélẹ̀ wákàtí, a máà ń sanwó rẹ̀ fún wa ní wákàtí wákàtí.

Àwọ̀ tí mo fẹ́ràn jù ọ̀hún ni àwọ̀ ewé àti àwọ̀ òrùn. Àwọn àwọ̀ méjèèjì yìí mo nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀. Bó jẹ́ mo fẹ́ wọọ aṣọ ni àbí mo fẹ́ ra bàtà àbí mo fẹ́ ra ohunkóhun àbí mo fẹ́ ṣe ohunkóhun, àwọn àwọ̀ yìí ni mo sábà máa ń lò. Àwọn ni mo nífẹ̀ẹ́ sí, àwọ̀ ewé àti àwọ̀ òrùn. Kódà olólùfẹ́ mi gan, ó nífẹ̀ẹ́ àwọn àwọ̀ méjèèjì yìí. Bóyá ohun tí a rí láàrín ara wa táa fi ní ìfẹ́ ara wa gidi gan ni èyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí wípé ọjà tí ènìyàn bá ń tà àbí tí ènìyàn bá ń bojútó, tí èyàn bá ṣe ìtọ́jú rẹ̀, tí àwọn oníbàárà bá wá, wọ́n máa ríi pé kò sí àwọ̀ ìtọ́jú lára ọjà, wọ́n sì lè fi irú ọjà bẹ́ẹ̀ lẹ̀ kí wọ́n máa bá ti wọn lọ. Ìdí nìyí tí ó ṣe kókó kí èyàn máa ṣe ìtọ́jú àwọn ọjà rẹ̀.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀, ó máa ń tó gíga márùn-ún sí mẹ́wàá. Ni ọ̀pọ̀ ìgbà ni data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ mìíràn máa ń ju bẹ́ẹ̀ lọ, àmọ́ ó ní ṣe bí data ṣe pọ̀ tó lórí fóònù mi. Tí data bá pọ̀ lórí ẹrọ alágbèéká mi, kódà mo lè lo ogún gíga ní àárín ọ̀sẹ̀ kan.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú àwọn àkójọpọ̀ kọ́kọ́rọ́ àti kọ́kọ́rọ́ mọ́tò àti kọ́kọ́rọ́ ilé àti kọ́kọ́rọ́ géètì, gbogbo ẹ̀ ni mo ní ẹyọ kọ̀ọ̀kan lọ́wọ́ tí mo sì fi sínú àkójọpọ̀ kan. Mo wá ní àwọn èyí tó jẹ́ bí extra, mo tọ́jú àwọn ìyẹn sí ibi kankan tí kì í ṣe nínú ilé. Mo máa ń ṣe lé àìmọ̀ tí ń ba sọ kọ́kọ́rọ́ ilé nù.

Bẹ́ẹ̀ ni, mo fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ní fi orúkọ sílẹ̀, àmọ́ mo wa rí i wípé owó tí mo máa ń ná ní ọ̀sẹ̀osẹ̀ ojú kì í fi orúkọ sílẹ̀ lọ. Ìdí ní èyí tí mo fi fọrúkọ sílẹ̀ ní ilé ìdárayá èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́. Ẹmẹta àbí ẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ni mo máa ń lọ sí ilé ìdárayá láti lọ ṣe ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera nítorí ìlera loògùn ọrọ. Mo máa ń jẹ bíi ewédú àbí ẹ̀fọ́ nítorí àwọn ìwọ̀n yìí wón máa ń ṣara lóore. Mo máa ń jẹ èso lórísìírísìí, mo máa ń jẹ àwọn oúnjẹ tó fá'ra ní okun tó sì máa ra lè dáadáa.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti jẹ jù òun ni ẹ̀fọ́ èyí tí à ń pè ní ìyànà-ìpájà. Mo fẹ́ràn ẹ̀fọ́ ìyànà-ìpájà lọ́pọ̀lọpọ̀. Mo máa ń fẹ́ ẹ nígbà tí a bá se òun àti ẹ̀fọ́ gúre pọ̀. Tí a bá ṣe papọ̀, ó máa ń dùn yàtọ̀ ju kí a dá ṣe ẹ̀fọ́ gúre àbí kí a dá ṣe ẹ̀fọ́ ìyànà-pájà lọ.

Rárá mi ò tíì lu etí mi nítorí pé mo jẹ́ ọkùnrin. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tóotọ́ tí a kọ́ nílé ìre, tí a sì bí nílé ìre, kò yẹ kí ọkùnrin kí ó lu etí. Idi ní iyì tí mi ò tẹ̀ ní erongbà àbí kí ń ronú kan láti lu etí nítorí pé kì í ṣe ohun tó bá ìlànà àti ìṣẹ̀ṣẹ̀ àti ìgbàgbọ́ Yorùbá mu nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà nítorí mo jẹ́ ènìyàn kan tó kó àlàáfíà ní ọkúkúndùn. Mo mú un ní ọkúkúndùn bó jẹ́ ní ibi iṣẹ́, bó jẹ́ nínú ilé. Mo máa nífẹ̀ẹ́ kí àlàáfíà máa jọba. Nígbà tí rúkèrúdò bá fẹ́ ṣẹlẹ̀, mo máa ń fi sùúrù yanjú ẹ̀ nítorí wípé mo jẹ́ ẹnì kan tó nífẹ̀ẹ́ àlàáfíà ní ọ̀pọ̀lọpọ̀.

Rárá mi ò tíì fúnni ní ẹ̀jẹ̀ rí, kódà mi tí ẹ́ ti fún ènìyàn kankan ní ẹ̀jẹ̀ rí ní àtìgbà tí a ti bí mi títí tí mo fi dàgbà dé ipele tí mo dé yìí. Bó tilẹ̀ jẹ́ pé mo máa ń rí àwọn ènìyàn tí wọ́n máa ń fúnni lẹ́jẹ̀, mo kò mọ bí ó ṣe ti máa ń rí, àmọ́ èmi ní pàtó mi tí fún ẹnikẹ́ni lẹ́jẹ̀. Mo dẹ̀ máa ń gbàdúrà pé ohun tó máa ṣẹlẹ̀ sí ẹbí mi àbí ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni tó súnmọ́ mi tí wọ́n máa fi nílò ẹ̀jẹ̀ kò ní ṣẹlẹ̀ sí wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà ní ìgbà mìíràn. Bó tilẹ̀ jẹ́ pé kí n ṣe gbogbo ìgbà, kí n dè ṣe gbogbo oníbàárà ló máa ń ní ààyè láti bá mi jẹ oúnjẹ ọ̀sán. Àmọ́ ní ẹ̀ẹ̀kan kan ni mo máa fi ń lọ̀ wọ́n. Wi pé tí wọ́n bá mind kí wọ́n tẹ̀lé mi lọ sí ibi tí a ti le jẹun ọ̀sán, púpọ̀ ínú wọn ni wọ́n máa ń gbà láti tẹ̀lé mi lọ.

Orin tí mo fẹ́ràn jù láti máa gbọ́ àti láti máa kọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òun ni orin ìyìnrere. Ìyẹn orin tí àwọn ọmọ lẹ́yìn Kristi, orin ìwásù. Mo nífẹ̀ láti máa gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ní òrèkorè, kódà nígbà mìíràn gan, nígbà tí mo bá ń wẹ̀ àbí tí mo bá ń ṣe ohun kan tàbí èkejì, òun ni mo máa ń kọ orin ìyìnrere láti fi yìn Olúwa Ọlọ́run Ọba tó dá wa.

Rárá mi ò tí lọ ṣọdẹ rí, ó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ ohun ti mo nífẹẹ sí láti ṣe ní ọjọ́ kan, àmọ́ mi ò tí ì lọ rí. Mo máa ń rí àwọn ènìyàn nígbà tí mo wà lọ́dọ̀, mo máa ń rí wọn tó máa ń lọ, sọ pé àwọn dẹ́gbẹlọ̀, wọ́n á mú ibòn dání, wọ́n sì mu adá dá ni, wọ́n á sì lọ fún bí i ọjọ́ kan, ọjọ́ méjì, ìgbà mìíràn ọjọ́ mẹ́ta, kódà wọ́n á lọ fún ọ̀sẹ̀ kan nígbà mìíràn, nígbà tí wọ́n bá padà dé, ẹran oríṣìíríṣìí ni wọ́n máa gbé dé.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́, kódà mi kò fi bẹ́ẹ̀ mọ́wọ́ kúrò lára fóònù mi nítorí wípé orí rẹ̀ ni màá ti ń bá àwọn ọ̀gá mi sọ̀rọ̀ nígbà mìíràn, a lè máa sọ̀rọ̀ lórí àtẹ̀jíṣẹ́ ti WhatsApp, ibẹ̀ ni a ti máa ń sọ̀rọ̀ lóore kóòré, kódà tó bá jẹ́ pé mo wà lẹ́nu iṣẹ́ àbí kẹ́ tí ọ̀gá mi bá fẹ́ pé mi àbí ẹbí àbí ará wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀.

Fóònù alágbèéká yìí tí mò ń lò, òhun ni ti ilé iṣẹ́ Samsung, eleyii tí a tún mọ̀ sí Android, òhun ni mò ń lò nítorí wípé irú fóònù báyìí, òhun ni ó ṣe kókó ló ṣe pàtàkì láti lò láti lè bá àwọn ọrẹ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára àti láti wo bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára. Idi nìyí tí mò fi ń lo ìru ẹ̀rọ alágbèéká yìí.

Rárá, mi ò fi bẹ́ẹ̀ ní gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìdí ni wípé níbi tí a ti ń gbé ìgbàgbọ́ yìí láti orí iran kan dé iran kejì, ó ma ń ní àfikún àti àyọkúrò. Bí i pé kí ọ sọ̀rọ̀ kan fún lágbájá, tí lágbájá bá ma sọ fẹ́ẹ̀lo mìíràn inú ko fi dié kún àbí kó yọ dié kúrò. Ìdí ni èyí tí mi ò fi gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ya àwòrán ní ọ̀pọ̀lọpọ̀, kódà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí àwọn ẹbí mi tàbí ará tí wọ́n bá ń ṣe ohun kan tàbí èkejì tọ́n bá nipé kí n wá ya àwọn, wọ́n máa ń fẹ́ràn kí n wá ya wọ́n nítorí pé àwòrán tí n bá yà ó jẹ́ àwòrán tí wọ́n máa ń nífẹ̀ẹ́ sí. Kódà wọ́n ti gbà mí nímọ̀ràn wípé bóyá kí n lọ máa ṣe iṣẹ́ ayàwòrán, àmọ́ bó tilẹ̀ jẹ́ wípé mo sì ń gbé léyìí yẹ̀wò mi ò tíì mọ nǹkan tí ọlá máa san.

Mo máa ń kojú àwọn ìṣòro ní ìbíṣẹ́ pẹ̀lú ṣuru àti ìfòkànbálẹ̀ àti ìwà ìrẹlẹ́. Mo máa ń jókòó kí ń ronú nipa ohun tí ó fa ìṣòro yìí àti àwọn ọ̀nà ọ̀báyọ́ tí mo lè gbé gbá láti kojú ìṣòro àti láti jẹ́ kí ìṣòro yìí kó tán nílẹ̀. Mo máa ń sa ipá mi àtàgbára mi láti rí pé mo yanjú ìṣòro fún ara mi, àmọ́ tó bá jẹ́ pé ìṣòro tí ó tóbi jù mí lọ ni, màá fi tó àwọn ọ̀gá mi létì.

Ibi tí máa fẹ́ràn láti lọ fún ìsinmi, ohun ni kí n lọ pẹ̀lú ẹbí mi, kájọ lọ sí etí òkun. Nítorí mo fẹ́ràn etí òkun ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí ìrírí ibẹ̀, bí atẹ́gùn ibẹ̀ se rí, bí ilẹ̀ ìyànrìn ibẹ̀ se máa n rí lésẹ̀ àti bí afẹ́fẹ́ àti àwòrán ibẹ̀ bó se máa n rí. Ó jẹ́ ohun tí ó máa n wú mi lórí lọ́pọ̀lọpọ̀ tí mo sì nífẹ̀ẹ́ síi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ní tí tí bá rí ìgbà tí àwọn ènìyàn bá fi àwọn nǹkan boya bií fídíò tàbí ọ̀rọ̀ tí wọ́n bá fi sí orí íńtánẹ́ẹ̀tì tí ó ní ṣe pẹ̀lú ohun tó ń lọ, àbí ohun tó ń ṣẹlẹ̀, mo máa ń kọ nǹkan sí abẹ́ rẹ̀, àbí kí ń dáhùn sí àwọn nǹkan tí àwọn èeyàn bá sọ sí abeẹ́ rẹ̀. Nítoríná, mo máa ń kọ nǹkan sórí íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Bótílẹ̀jẹ́ wí pé ohun ọ̀ṣọ́ ti máa ń pa sára púpọ̀púpọ̀, ko ju aago ọwọ́ lọ. Ẹ̀ẹ̀kan kan ti bá ní òde tó ṣe pàtàkì, òun ni mo máa ń lo ẹ̀gbá ọrun Àmọ́ aago ọwọ́ ni ọ̀pọ̀ ìgbà nígbà tí mo bá fẹ́ jáde kúrò nílé, òhun ni mo máa ń lo aago ọwọ́. Láyá lá mo lọ ibi iṣẹ́ àbí mo lọ sí ọjà, mo fẹ́ràn kí a máa lo aago ọwọ́.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún òun ni oṣù Kejìlá, ìyẹn oṣù tó gbẹ̀yìn nínú ọdún nítorí ó jẹ́ oṣù ayẹyẹ ọjọ́ ìbí Jésù Krístì. Èmi gẹ́gẹ́ bí Kristẹ́nì, ọjọ́ tí a bí Jésù Krístì yẹn ní oṣù Kejìlá, ó jẹ́ oṣù tí ó máa ń múni mi dùn. Ó máa ń jẹ́ kí n rán tí ohun tí Ọlọ́run ṣe fún àwa ọmọ rẹ̀ tí a fi wà láàyè lónìí.

Mo máa n rí àridájú wípé ọjà mi dára nípa yíyẹ ọjà mi wò ní oorekoore. Láti ṣe ìmójútó ọjà mi, láti yè wò boya o dọ́ti àbí eruku ti ṣe si, láti yè wò ní ojoojúmọ́ tí bá dé ibi iṣẹ́ láti rí pé ọjà mi ó pójú oṣuwọ̀n, ó sì dára, ó dùn wo, ó sì rẹwà àti wípé àyíkáa ibi tí ọjà mi wà ó mọ́ tónítóní eléyìí a jẹ́ kí àwọn oníbàárà kí wọ́n wá bá mi rajà.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń ṣe ìwádìí àwọn alábà Ṣisẹ́pọ̀ mi, mo ma ń fẹ́ kí mi mọ̀ wọ́n bí mo ṣe ń rí wọn, baá ṣe jọ Ṣisẹ́pọ̀ kí oníkálukú má fi ìwà rẹ̀ hàn, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo fẹ́, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo fẹ́ kí àwọn ènìyàn náà má se sí mi. Ka mọ̀ra wa nípa bíbá ara wa se, eleyìí ló dára jù, eleyìí ló ṣe kókó.

Àwọn ohun imọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, òhun ni bí a ti ń ṣe ètò lórí ẹ̀rọ kọ̀ǹpútà, bí a ṣe ń kọ ètò eléyii ti à ń pè ní programming. Mo fẹ́ kọ́ eléèyí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àmọ́ mi ráyé, iṣẹ́ kò jẹ́ kí n ráyé, ẹbí kò jẹ́ kí n ráyé, àmọ́ ní ọna-kọna nínú oṣù tí a fẹ́ mú tuntun tí a fẹ́ mú yìí, mo gbọdọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò ǹkan. Sísé àtulò ǹkan ò jẹ́ ohun tó ṣe kókó tó ṣe pàtàkì fún àwùjọ láti tẹ̀síwájú. Ñ máa ń jẹ́kí àwùjọ kí ó mọ́ kò ní jẹ́kí páǹtí wà ládùúgbò àbí ìdọ̀tí wà ládùúgbò. Àwọn èmi ni bí ike àti irin a lè tún wọn ṣe ka tútù wọn lò. Ìdí nìyí tí mo fi fẹ́ràn títú àtulò ǹkan.

Bátìrì fóònù mi ó ma dúró dáadáa, kódà ó ma ń pẹ́ kọtóku. Mi bá lò ó lóòólóòó látàárọ̀ ṣúlẹ̀, bátìrì mi kò tí ì ní kú. Nítorí ẹrọ̀ banisọ̀rọ̀ tí mò ń lò ó jẹ́ ẹrọ̀ banisọ̀rọ̀ gidi tí ó dára, tó pé ojú òṣùwọ̀n eleyii ti ilé iṣẹ́ Samsung. Gbogbo nǹkan nípa ẹrọ̀ banisọ̀rọ̀ mi gbogbo ẹ ló pé dáadáa.

Ìbáṣepọ̀ tó dan mọ́ràn ló wà láàrin èmi àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Nítorí mo jẹ́ ẹnìkan tó ní sùúrù tó sì ní ìfaradà. Nítorí oríṣìíríṣìí èèyàn ló wà láyé. Àmọ́ èmi jẹ́ bí ẹni kan tí ó ní sùúrù láti tẹríba láti mọ àwọn ènìyàn láti má bẹ jú. Idi ní èyí tí ìbáṣepọ̀ láàrin èmi àti àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ṣe jẹ́ èyí tó danmọ́ràn.

Ojoojúmọ́ ní òwúrọ̀ tí ń bájí, òhun ni mo máa ń ṣe àyẹ̀wò ìmeélì mi torí eléyi sẹ́ koko. Nítorí ìmeélì lè wá láti ibi iṣẹ́ àti láti ibikíbi. Bó tilẹ̀ jẹ́ pé mo kọ ìmeélì sí àwọn ibi iṣẹ́ míràn nítorí mo wá ṣẹ́ lọ sí ibi bẹ́ẹ̀, àwọn ènìyàn wọn lè fi ímélì ránṣẹ́ sí mi ní ìgbà kúùgbà. Idi nì yìí tí mo fi ń wo ìmeélì mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ àwọn àlọ́ apanilẹ́rìn ni ọ̀pọ̀lọpọ̀ nitorí ó máa ń jẹ́ kí n dárayá ó sì máa ń jẹ́ kí inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Àgàgà ìgbà tí mo bá ní ìjákulẹ̀ bóyá lẹ́nu iṣẹ́ ni àbí nílé àbí inú mi kò dùn ní àkókò yẹn nítorí ohun kan tàbí méjì tí ó ṣẹlẹ̀, àmọ́ tí bá ti gbọ́ àlọ́ apanilẹ́rìn, inú mi á dùn, ara mi á ya gágá.

Tí ó bá ti ń súnmọ́ àsìkò ìparí iṣẹ́, mo máa ń ti gbaradì nítorí wípé mi ò fẹ́ kí àkókò kan kí ó lé àkókò ìparí iṣẹ́ mi. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ òun ni a máa ń parí iṣẹ́ lẹ́nu iṣẹ́. Àmọ́ tó bá ti ń di ìnkan bi ago márùn-ún ìrọ̀lẹ́, mo máa ti máa gbìyànjú láti ṣe gbogbo ohun tí mò ń ṣe tán nítorí tó ba máa di gẹ́gẹ́ ago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ máa lé fi ṣẹlẹ̀ kí n máa lọlé.

Ìbáṣepọ̀ tó dán mọ́rán ló wà làárín èmi àti olórí ilé iṣẹ́ mi. Ìbáṣepọ̀ wa jẹ́ èyí ti ó ní ṣe pẹ̀lú iṣẹ́. Bó tilẹ̀ jẹ́ wi pé a jọ máa ń se ọ̀rọ̀ àwàdà ní ẹ̀kan kan, àmọ́ tó bá ti di àsìkò iṣẹ́, ọ̀rọ̀ iṣẹ́ la máa ń sọ̀rọ̀ nípa e. Nítorí àwọn Yorùbá sọ wí pé àsìkò iṣẹ́ ni àsìkò iṣẹ́, bẹ́ẹ̀ ni àsìkò eré ni àsìkò eré. A gbọdọ̀ dá méjèèjì papọ̀. Báyìí ni mo ṣe ń ṣe pẹ̀lú olórí iṣẹ́ mi.

Ní ọ̀pọ̀ ìgbà, nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá jáde láti lọ ṣe fàájì àbí láti lọ ṣe eré ìdárayá, nígbà tí a bá ṣetán, gbogbo owó tí a bá ná níbẹ̀, nígbà tí wọ́n bá mú we wá fún wa ní pé o yé báyìí lánàá, gbogbo wa á wá gbé yẹ wọ́. Ẹni tí ó bá ní lọ́wọ́ tó ní jù, òun ni ó máa mú eyi to pọ̀ jùlẹ. A ani láti fi tipátípá mú ẹnikẹ́ni, ẹni tí ó bá ti wùn tó ní lọ́wọ́, òun náà ló máa múlẹ̀ bí a ṣe ń ṣe lè yí.

Ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń gẹ irun mi. Nítorí mo mọ̀ wípé tí ó bá di ọ̀sẹ̀ kejì, àgàgà ìparí ọ̀sẹ̀ kejì, irun mi a ti kún, irùngbọ̀n mi a ti yọ, ojú mi o sì ní ogun erége dáadáa. Idí niyí tí mo fi máa ń gẹ irun mi ní ọ̀sẹ̀ méjì méjì. Àmọ́ nígbà mìíràn, nígbà tí mo kò bá ráyè lọ gẹ irun ní ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ kẹta ó pẹ́ títí, òun ni màá lọ gẹ irun orí mi.

Bẹ́ẹ̀ni mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, bó tilẹ̀ jẹ́ wípe ara mi kò gbá á mọ́ ní ìgbà mìíràn nígbàtí data tí mo fi ń lọ sí orí ẹ̀rọ ayárabíàṣá á mọ́ ní ìgbà mìíràn nígbàtí data tí mo fi ń lọ sí orí ẹ̀rọ ayárabíàṣá Ìgbà yìí ni mo máa ń kúrò lórí ẹ̀rọ ayárabíàṣá tí mo sì níi lò fún bí ọjọ́ kan. Ìgbà kó dà ìgbà mìíràn ọjọ́ méji, mi ò nílò. Àmọ́ lẹ́yìn èyí ni màá gbìyànjú gbogbo agbára mi láti ríi pé mo se data.

Mo fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà lórí pizza. Pizza jẹ́ oun tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Mo ṣì ràntí ìgbà àkọ́kọ́ tí mo kókó jẹ ẹ́. Nígbà tí mo jẹ ẹ́, adùn rẹ̀ kò lákàfiwé ní àkọ́kọ́ yẹn. Àmọ́ nígbà tí ó wáyá, mo wá fẹ́ràn kí àlùbọ́sà kó pọ̀ lórí rẹ̀, àti igba ti ñ bá mú pẹ̀lú áìsikirimù.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Iyẹn ní ilé ìjọsìn. Mo ti ṣe adarí ẹ̀ṣọ́, mo ti ṣe ẹ̀ṣọ́ rí, kó tó di pé a sọ mí di olórí ẹ̀ṣọ́. Nígbà tó yá, wọ́n wá fi mí ṣálákòso ohun tí ó ń lọ tó ń bọ̀ nílé ìjọsìn. Kódà tí a bá gba owó ìjọsìn, èmi ni màá ń kó lọ sí ilé ìfowópamọ́ láti lọ tọ́jú rẹ̀. Tí n bá padà dé, èmi náà ni màá ṣe àkọsílẹ̀ owó tí ó wọlé àti owó tí ó jáde.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti má a wọ ní eleyíi ní èyí tí ó jẹ́ wípé ó gba atẹ́gùn láàyè láti wọnú ẹsẹ̀, èyí tí kò fa òórù púpọ̀ àti aláwọ̀ dúdú. Òhun ni mo fẹ́ràn láti má a wọ, nítorí ìbọ ìbọ̀sẹ̀ aláwọ̀ dúdú kò sí orí aṣọ tí kò ti lè lọ àti orí bàtà tí kò ti lè lọ. Ìdí niyí tó jẹ́ wípé gbogbo àwọn ìbọ̀sẹ̀ mi aláwọ̀ dúdú ni gbogbo wọn.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí, ó tilẹ̀ jẹ́ pé nígbà tí mo gùn, ọjọ́ ti pẹ́, ilẹ̀ ti ta mi sì. Èyí ni nígbà tí mò wà ní èwe, nígbà tí bàbá mi àti ìyá mi ti fẹ́ rin ìrìnàjò, ìgbà yìí ni a wọ alùpùpù tí ó sì ta si lọ sí ìrìnàjò láti lọ kí àwọn ẹbí ní ọ̀nà tó jìn. Nígbà tí a sì ń padà bọ̀, ọkọ̀ mìíràn ni a wọ̀ kìí ṣe alùpùpù.

Bẹ́ẹ̀ni, tí n bá lọ sí agbègbè tí mo ti dèrí àbí tí mi ò kò mọ̀, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí wípé mi ò fẹ́ sọnù. Nítorí mo ti rìnrìn àjò ní ọjọ́ kan rí tó jẹ́ wípé mo ti fi dènu mi pé mi ò ní béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Mo wá rìnrìn àjò ìlú àmọ́ ní ọjọ́ náà, mo padà sọnù. Àmọ́ mo ṣẹ̀ wá ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, wọ́n sì wá ń júwe fún mi wípé "gba bí báyìí, gba bí báyìí" títí mo fi dé ibi tí mò ń lọ.

Mo máa ń fẹ́ràn láti tọrọ àforíjí lọ́wọ́ ẹni tí mo bá ṣẹ́, àbí tí mo bá ṣe àìdédé fún-un. Mo máa ń fẹ́ràn kí n tọrọ àjé àforíjí lojúkorojú. Mìí fẹ́ràn láti máa tọrọ àforí jí lórí ẹ̀rọ alágbèéká àbí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Mo máa ń fẹ́ràn kí n rí onítọ̀hùn sójú, màá lè mọ̀ wípé ènì yẹn ti dáríjì mí nítọ̀ọ̀tọ́. Tó bá jẹ́ wípé ó dáríjì mí, òun náà á sì mọ̀ wípé, àti ọkàn mi ni mo ti ń tọrọ ìdáríjì yìí. Eléyìí ṣe kókó lọ́pọ̀lọ́pọ̀ nígbàtí a bá ń tọrọ ìdáríjì.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ọmọkùnrin ọ̀dọ́langba, mo ní irungbọ̀n. Bó tilẹ̀ jẹ́ wi pé irungbọ̀n mi kò pọ̀ lọ títí ó rara wa nísàlẹ̀, tí ń rí wá láti bí orí mi lápá ẹ̀kẹ́ mi méjèèjì. Mo nífẹ̀ẹ́ rẹ̀ báyẹn. Bó tilẹ̀ jẹ́ wi pé mo máa rí àwọn ọkùnrin mìíràn tó jẹ́ wípé irungbọ̀n wọn ò pọ̀ gidi gan, àmọ́ mo nífẹ̀ẹ́ bí tèmi ṣe rí. Kò pọ̀ púpọ̀ ju, ó rara wa gẹ́ẹ́tẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ìbọ̀wọ́ ní ẹẹkọkan. Ìbọ̀wọ́ tí mo máa ń lò òun ni nígbà òtútù, bóyá nígbà tí òjò bá rọ̀ tí òtútù wá mú mi, tí mi o sì fẹ́ kí òtútù wọ ara mi, mo máa ń lo ìbọ̀wọ́ láti dín òtútù kù. Àmọ́ nígbà mìíràn nígbà tí mo bá fẹ́ ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ẹni tí ó bá ṣe ṣe, mo máa ń lo ìbọ̀wọ́ láti ṣe ìtọ́jú oní ìtàn. Bóyá ojú ọ̀gbẹ́ ni láti nu àti láti tọ́jú rẹ̀, mo máa ń lo ìbọ̀wọ́ náà.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń mu coffee níbi iṣẹ́, nítorí mo ní ìgbàgbọ́ wípé coffee kò kí ń jẹ́ kí ènìyàn sùn. Ìdí nìyí tí mo fi máa ń mu coffee, nítorí nígbà mìíràn ní ilé, mo máa ń ṣe ìṣòro, ó fún ìdí kan tàbí èkejì, àbi o ní ohun kan tí mò ń ṣe ní orí ayélujára tí mo sì mọ̀ wípé mi ò sùn dáadáa. Mo máa ń rí dájú wípé mo mu coffee bóyá láàárọ̀ kí n tó lọ ibiṣẹ́ àbí lẹ́nu ìgbà tí bá wà ní ibi iṣẹ́ kí ń má ba sùn.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti ṣe púpọ̀ ní ohun gbogbo tí mò ń ṣe. Kódà ó máa yà mí lẹ́nu tí bá rí àwọn ènìyàn tí ó bá ń lo ọwọ́ ọ̀sì. Mo máa kódà mò ń gbìyànjú ẹ̀ láti lo ọwọ́ ọ̀sì láti fi ṣe ohun kan àbí èkejì. Pápá jù lọ, àwọn ohun tí máa ń fi ọwọ́ ọ̀tún ṣe kò rọrùn rárá kó tí ẹ rọrùn. Nígbà yẹn ni mo wá ro wipé ọ̀tọ̀ọ̀tọ̀ lá dá awa ènìyàn, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ọ̀lorun dá wa.

Ní ọ̀pọ̀ ìgbà nígbà tí mo bá wà ní òrìlà, mo máa ní suuru kó kàn mí, àmọ́ ara mi ò kí fi bẹ́ẹ̀ balẹ̀ lọ títí. Àgàgà tó bá jẹ́ wípé mò ń ní mò ń lọ sí ibìkan ààbò ní ibi tí mò ń lọ, tí mo sì ti ń pẹ́ díẹ̀ díẹ̀, ó máa ṣe mí biẹ́ni pé kì n lọ síwájú kì n lọ ṣe ohun tí mo fẹ́ ṣe. Àmọ́ mo mọ̀ ní isàlẹ̀ ọkàn mi pé léyìí kò tọ́, àmọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn mo máa dúró títí ó máa fi kan mí náà nù.

Tí n bá ní ìpàdé pẹ̀lú oníbàárà, mo máa ń ṣe ìmúra sílẹ̀ fún ohun tí oníbàárà náà ti sọ fún mi tẹ́lẹ̀. Bóyá ohun tí a ti jọ sọ tẹ́lẹ̀ ni àbí ìdí tí ó fẹ́ fi wá, mo máa ṣe ìwádìí, mo sì máa múra sílẹ̀, màá ro ohun tí ó lè sọ, màá sì ro esi tí mo lè fún un, màá sì ro ọ̀nà láti yí ọkàn rẹ̀ padà láti sì máa jẹ́ oníbàárà mi lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré ní ẹ̀ẹ̀kan kan bó tilẹ̀ jẹ́ pé kí n ṣe gbogbo ìgbà eléyìí mo máa ń ṣe láti fi ṣe eré ìdárayá bóyá bí ẹ̀ẹ̀me ji lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀mẹta tí bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù kó tó di pé mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tí máa ṣe. Mo máa sáré yíká àdúgbò mi tí bá ti sáré màá wá padà wá láti wá múra ibi iṣẹ́ nítorí eré sísá ó ní àǹfààní tí ó ń ṣe sára.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwè ni kókó ẹ̀kọ́ ti ìṣirò. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kó dà mọ ní ìfẹ́ ìṣirò ni ọ̀pọ̀lọpọ̀. Àwọn òbí mi sì mọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi mọ̀ wípé mo jẹ́ ọmọ tí ó ní ìfẹ́ ìṣirò ni ọ̀pọ̀lọpọ̀. Kó dà títí tí mo fi dé ilé ẹ̀kọ́ girìámà, mo sì nífẹ̀ẹ́ kókó ẹ̀kọ́ ìṣirò. Kó dà nígbà tí mo dé tí ilé ẹ̀kọ́ gíga tí Fásitì, mo sì nífẹ̀ẹ́ kókó ẹ̀kọ́ ìṣirò.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ òún ni òwúrọ̀. Nígbà tí mo bá jí ní òwúrọ̀ níí igba mìíràn, ó ma ń ṣe bi bi ẹ̀ni pé kí n sùn padà. Nítorí pé oorun òwúrọ̀ ó ma ń dùn ní ọ̀pọ̀lọpọ̀. Àmọ́ iṣẹ́ ni ò gbà mí láyè. Láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta, mo gbọ́dọ̀ dìde lówúrọ̀ kutúkutú láti lọ ibi iṣẹ́. Àmọ́ tó bá ti di igba ọjọ́ ìsinmi tàbí ọjọ́ àbámẹ́ta, mo ma ń fẹ́ràn láti sùn oorun àárọ̀ ó sì dùn lọ́pọ̀lọpọ̀.

Fún ìsinmi ọdọọdún lẹ́nu iṣẹ́ mi, ọ̀sẹ̀ méjì péré òun ni wọ́n fún wa láti sinmi ní àárín ọdún kan. Ọ̀sẹ̀ méjì yẹn ó túmọ̀ sí ọjọ́ mẹ́rìnlá, òun ni wọ́n fún mi láti lọ sinmi. Ó tilẹ̀ jẹ́ wípẹ́ ọjọ́ yìí kéré yàtọ̀ sí àwọn ilé iṣẹ́ mìíràn tí wọ́n máa ń fún ni ní oṣù kan iyen ọgbọ̀n ọjọ́. Àmọ́ ọ̀sẹ̀ méjì yẹn náà dára, mo máa ń lò bẹ́ẹ̀, mo sì máa ń lọ pẹ̀lú àwọn ẹbí mi láti jáde láti ṣeré lọ.

Bẹ́ẹ̀ni mo máa nífẹ̀ẹ́ láti tẹ̀lé òfin yàrá ọkọ̀ nítorí àwọn òfin yìí ohun ló ń pa ojú pópó mọ́. Ó dẹ̀ ṣe pàtàkì kí awakọ̀ kó tẹ̀lé wọn láti dẹ́kun ìjàmbá ọkọ̀ nítorí kò sí ẹni tó gbàdúrà fún ìjàmbá ọkọ̀. Láti dẹ́kun rẹ̀, èèyàn ní láti tẹ̀lé òfin yàrá ọkọ̀ nígbà tí wọ́n bá ní ká dúró ká dúró, ká má ṣe gba ọ̀nà tó yẹ ká má gbà. Ní báyìí ni a ṣèlẹ̀ dẹ́kun ìjàmbá ọkọ̀ eléyìí tí ó máa ń ṣẹlẹ̀.

Yàrá tí mo fẹ́ràn jù ní òun ni yàrá ìgbàlejò, ibi tí pa tá ń pè ní parlour. Ibẹ̀ ni tẹlifíṣàn wà, mo sì fẹ́ràn kí n ma jókòó síbẹ̀ ní àṣálẹ́ kó tó di pé màá padà wọlé lọ sùn láti maa wo amóhùnmáwòrán àbí láti wo fíìmù àbí láti wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe èyí pẹ̀lú olólùfẹ́ mi, iyen ayá mi àti ọmọ mi.

Rárá o, mi ò kí n máa na ara mi, àmọ́ ní ìgbà míràn nígbà tí ohun kan bá ṣẹlẹ̀ àbí mo ṣe ohun kan tó jẹ́ wípé mo wá ń bèrè lọ́wọ́ ara mi pé kílódé tí mo ṣe yìí, mo lè ṣe gbá ara mi pẹ̀lú abara níbi ẹsẹ̀ àbí níbi ìtàn wípé “aááa kílódé tó ṣe yìí, o ò bá ti má ṣe báyìí.” Àmọ́ irú eléyìí ẹẹkọọkan péré ló máa ń wáyé, àmọ́ yàtọ̀ sí yẹn mi ò kí n na ara mi.

Rárá, mi ò fẹ́ràn ìrìn òkè rárá. Ìrìn òkè oníwà-la-nínú. Mo máa ń tètè sú yàn, o máa ń tètè rẹ̀mí nígbà tí mo bá rín irin òkè. Mo ranti ìgbà tí mo lọ sí olúmọ iyẹn lábẹ́ olúmọ ní ìlú Abẹ́òkúta, òkè tó wà níbẹ̀ ga gan. Emi ati àwọn ọ̀rẹ́ mi lajọ lọ. Nígbà tí a bẹ̀rẹ̀ ìrìn yìí, ó padà sun mi ni. Ó remi lọ́pọ̀lọpọ̀. Àmọ́ nígbà tí a ti bẹ̀rẹ̀, mi ò lè padà sẹ́yìn. Mo ní láti parí ìrìn náà. Àmọ́ láti ìgbà náà, mi ò tí padà lọ síbẹ̀ nítorí wípé mi ò fẹ́ràn ìrìn òkè rárá.

Bí mo ṣe wá yi, mi ò fi ẹbí mi ṣeré rárá rárá. Mo máa ń gbìyànjú láti lo àkókò tó tọ́ tó tó dáadáa pẹ̀lú àwọn ẹbí mi. Nítorí ẹni tó bá dá àkókò iṣẹ́ mi kí n fi iṣẹ́ ṣeré. Nítorí mo mọ̀ pé tó bá di àkókò eré, mo ní láti lò ó pẹ̀lú àwọn ẹbí mi. Nítorí náà tó bá di ọjọ́ ìsinmi, mo máa gbé àwọn ẹbí mi jáde lọ síbi ìdárayá láti lọ ṣeré. Ìgbà mìíràn máa gbé wọn lọ sí ilé amóhùnmáwòrán láti lọ wo fíìmù.

Bẹ́ẹ̀ni, a ti bẹ́ẹ̀ kọ́. Nítorí wípé gbogbo àdéhùn yìí tí a máà ń kà lórí ẹ̀rọ alágbèéká àbí lórí ayélujára kò sí èyí tí mò ń ka nnù wọ́n. Nítorí wípé àwọn ohun wọ̀nyí ó ní ìwúlò lọ́pọ̀lọpọ̀, kò sí bí èèyàn ṣe ti nílò wọ́n. Kíláwàhà l'áńfani kíká nígbà tí a mọ wípé a máa padà sọ wipé bẹ́ẹ̀ni, ìdí nìyí tí mi ò fi ń ka. Àmọ́ ọ̀rọ̀ tó bá níí ṣe pẹ̀lú ilẹ̀ títà, ilẹ̀ títà, ile títà nípa ọ̀rọ̀, nípa ìkówó, mò ń ka àdéhùn dáadáa kò yé mi.

Ohun tí mo gbádùn láti máa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá n ṣe eré àbí tí mo ò bá ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́, òhun ni kí n máa wo fíìmù. Fíìmù lórísirísi, fíìmù ìgbàlódé, mo màá fẹ́ràn kí n màá wòó. Iyẹn nígbà tí èmi nìkan bá dáwà, tó bá jẹ́ pé kì í ṣe èmi nìkan, mo lè máa bá àwọn ẹbí mi ṣeré àbí kí á ṣeré jáde. Àmọ́ tó bá jẹ́ èmi nìkan, mo máa ń fẹ́ràn láti wo fíìmù.

Mo ma ń fẹ́ràn láti jẹ òkèlè tí ó bá di ọ̀sán. Nítorí mo jẹ́ ẹnìkan ní òwúrọ̀ bóyá mo bá n lọ ibiṣẹ́ àbí mo n gbaradì láti jí kúrò nílé, mi kí ń fẹ́ kí n jẹ ohun tó ní agbára àbí òkèlè. Mo ma ń fẹ́ràn kí n jẹ búrẹ́dì àti tíí, oun tí kò le lọ́pọ̀lọpọ̀. Àmọ́ tó bá ti di ọwọ́ ọ̀sán, mo màá ń fẹ́ràn kí n jẹ bí òkèlè, oun jẹ tó lágbára kí n lè bá lòkun dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ iyẹn eléyìí tí mo máa ń lò nígbà tí mo bá fẹ́ lọ wẹ̀ àti tí n bá wẹ̀ tán. Aṣọ yìí òun ni mo máa fi ń nura lẹ́yìn ìgbà tí n bá wẹ̀ tán. Bó tilẹ̀ jẹ́ wipé aláwọ̀ funfun ni mò ń lò, bẹ́ẹ̀ náà ni mo ní aláwọ̀ ewé náà. Àwọn aláwọ̀ funfun yẹn èyí ni kile tí ti mọ̀ bóyé ó ti dọ̀tí. Aláwọ̀ ewé, mo nífẹ̀ẹ́ aláwọ̀ ewé ni ọ́pọ̀lọpọ̀. Idi ni yí tí mo fi ra aláwọ̀ ewé.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí, òhun ni kí ẹ̀mi àti àwọn ẹ̀bí mi, ka ní àkókò tó, tó da papọ̀. Bóyá a máa lọ sí ilé eré ìdárayá láti lọ ṣe fàájì ara wa àbí kẹ̀ kà lọ sí sinimá láti lọ wo fíìmù elẹ̀yìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde. Àmọ́ èyíkéyìí tí ò bá jẹ́ n bẹ̀, mo kan mọ wípé ìparí ọ̀sẹ̀ yìí mo máa lọ pẹ̀lú àwọn ẹ̀bí mi. Mo de mọ̀ pé kì ń ṣe ni inú ilé, a ní láti jáde láti lọ sàríyá.

Gẹ́gẹ́ bí ọkùnrin, irun mi mo máa ń gé ni, gígẹ̀ ni máa ń gé irun mi. Mo dẹ̀ máa ń ṣe elèyi ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ méjì. Ọ̀sẹ̀ẹ̀sẹ̀ méjì yìí, irun mi a ti kún, ojú mi ò fi ní fí bẹ́ẹ̀ dùn wó, idi nìyí tí màá fi gé irun mi ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ méjì. Ó wá pẹ́ títí bóyá nítorí ohun kan tàbí méjì ṣẹlẹ̀ tí mi ò fi ráyé ní ọ̀sẹ̀ kejì. Ó pẹ́ títí ọ̀sẹ̀ kẹta, mo ní gbọ́dọ̀ lọ gé irun mi nítorí irun náà ni ẹwà ọkùnrin.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Kódà, mo fẹ́ràn láti máa kọ lẹ́tà lọ́pọ̀lọpọ̀, débi wípé àwọn ọ̀rẹ́ mi àti àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi nígbà mìíràn tí wọ́n bá fẹ́ lọ lẹ́tà sí olórí ilé iṣẹ́, wọ́n máa ń fẹ́ràn kín bá wọ́n kọ. Èmi náà dèrè mo máa ń ràn wọ́n lọ́wọ́ láti kọ. Ìdí ni wípé nítorí mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa kọ lẹ́tà. Bóyá mo bá eeyàn kọ ni, bóyá mo kọ fúnra mi ni, mo kàn fẹ́ràn lẹ́tà kíkọ ni.

Ìgbà tí ó kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi, òun ni ọdún tó kọjá. Nígbà tí mo wá sílé ọdún, ìgbà tí mo wá lé ọdún, mo pe oníkálukú wọn, gbogbo wa sì pàdé. A sì ṣàjọyọ̀, a sì àríyá àríra wa, ayọ̀mọra wa. Kódà a gbéra wa jáde láti lọ ṣe fàájì. A sì ṣe fàájì ọdún. Nígbà tí a ṣe fàájì tán bí a ṣe máa ń ṣe oníkálukú wa, àpọ́n owun ta fí ṣe fàájì san. Oníkálukú sì ń gba tìrẹ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọpá ìfamúra nígbà tí mo bá ń mú ohun mímu ní ẹ̀ẹ̀kankan, bo tie jẹ́ pé kii ṣe ní gbogbo ìgbà. Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fẹ́ràn láti lo kọ́ọ̀pù àbí gíláàsì láti fi mú ohun láti mú, bíi ọtí máa ń dà sínú gíláàsì àbí kọ́ọ̀pù láti mú, àmọ́ tó bá jẹ́ elẹ́rìn dòdò, mo máa ń lo ìfamúra láti múu, nitorií ó yára.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá fẹ́ gbé ẹ̀rọ kọ̀m̀pútà mi bóyá lọ sí ibi iṣẹ́ àbí lọ sí ibi tí ó ṣe pàtàkì àbí lọ sí ibi ìpàdé kan tàbí èkejì. Mo máa ń gbé ẹ̀rọ kọ̀m̀pútà mi sí inú àpò ẹ̀yìn nítorí ó máa jẹ́ kó rọrùn fún mi láti gbé. A tún dáàbò bo ẹ̀rọ kọ̀m̀pútà mi, ó dára jù kí n gbé sí ọwọ́ lọ. Idi nìyí tí mo fi ń gbé sí àpò ẹ̀yìn.

Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ òun ni mo máa ń fọ aṣọ. Iyẹn ní ọjọ́ àbámẹ́ta òun ni mo máa ń fọ aṣọ. Nítorí pé ọjọ́ Monday iyẹn ọjọ́ ajé títí di ọjọ́ Alámísì, òun ni mo máa fi ń lọ síbi iṣẹ́. Iyẹn ọjọ́ ẹtì. Tó bá wá di ọjọ́ àbámẹ́ta àbí ọjọ́ ìsinmi, òun ni mo maá fọ gbogbo aṣọ tí mo ti wọ̀ lọ sí ibi iṣẹ́ láàárín ọ̀sẹ̀

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ ó máa ń gbà tó ìṣẹ́ ju ọgbọ̀n sí wákàtí kan. Ìdí nìyí tí mo máa ń gbóyanjú láti tètè kúrò nílé wípé kín lè bá tètè dé ibi iṣẹ́. Nítorí ilé iṣẹ́ wa wọ́n kórira kí ènìyàn máa pẹ́ dé. Nítorí tí ènìyàn bá ti pẹ́ dé bóyá bí ẹmeeji ní ọ̀sẹ̀ kan, onítọ̀hún kò ní gbà owó oṣù rẹ pé. Wọ́n lè yọ díẹ̀ nínú owó oṣù ẹ̀ni tọ̀hún kan máa san pé.

Bẹ́ẹ̀ni mo ni oko ayọ́kẹ́lẹ́ kan eleyi ti a n peni lexus ES350. Ó jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Mo nífẹ̀ẹ́ sí ilé iṣẹ́ tí wọ́n ṣe, mo nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe ṣe gbogbo ara rẹ̀. Ọkọ̀ yìí, òhun ni mo máa ń gbé lọ síbí iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àmọ́ nígbà míràn tí bá mọ̀ wípé ojú ọ̀nà adí gágá, mi ò ní gbé ọkọ̀ mi máa wọ ọkọ̀ elérò.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo ma ń wọ eléyìí ní ìgbà òtútù. Ní ọ̀pọ̀ ìgbà tí òjò bá ti rọ, ní òru mọ́jumọ òtútù ma n sábà mú. Mo ma n mú aṣọ òtútù dání. Ìgbà míràn tí òtútù yẹn bá po ní òwúrọ̀ kí n tó kúrò ilé láti lọ síbi iṣẹ́, mo ma n wọ aṣọ òtútù yìí kúrò nílé. Ìgbà míràn tí òtútù yìí kò bá mú mi ẹsẹkẹsẹ, mo ma n mú aṣọ òtútù yìí dání lọ sí ibi iṣẹ́ torí àìmọ̀ òtútù yẹn lè lọ bẹ́rẹ́.

Ní ojojúmọ́ ni mo má ń se ìmọ̀tótó ilé mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù. Lẹ́yìn ìgbà tí n bá ti gbàdúrà tán, mo má ń gbìyànjú láti sáré gba ilẹ̀ yàrá mi kí n tú àyíká mi ṣe díẹ̀ pẹ̀lú ìṣẹ́jú kékeré. Lẹ́yìn èyí, màá sáré ya ma lo ibi iṣẹ́. Nígbà míràn tí n bá péjú tí n kò ráàyè láti ṣe ilé yìí, tí n bá ti wá dé láti ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́, òun ni màá gbìyànjú láti se ìmọ́tótó ilé mi.